Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ní ìrírí pẹ̀lú iṣẹ́ tí mi ò gba owó fún, ṣùgbọ́n mo ṣe pẹ̀lú ìtara àti ìfẹ́ láti ran àwọn ènìyàn lọ́wọ́. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ọ̀nà kan láti fi hàn pé mo ní ìfẹ́ sí àwọn ènìyàn, mo sì tún máa ń kọ́ ẹ̀kọ́ tuntun láti inú rẹ̀. Nígbà tí mo bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ọkàn mi. Mo gbìyànjú láti ṣe ohun tó dáa gan, kí gbogbo ènìyàn tó wà nínú iṣẹ́ náà lè ní ìtẹ́lọ́rùn. Mo tún máa ń kó gbogbo ìmọ̀ tí mo ní sílẹ̀ kí n lè ṣe iṣẹ́ náà dáadáa. Ìfẹ́ àti ìtara ni mo fi ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí torí mo mọ̀ pé ó lè ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìlera wọn tàbí ohun tí wọ́n ń ṣe. Mo tún ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ kí n lè kọ́ ẹ̀kọ́ tuntun. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mo máa ń mọ̀ bí a ṣe ń ṣiṣẹ́ pọ̀, mo sì tún máa ń kọ́ ọ̀nà tuntun tí mo lè lò ní ọjọ́ iwájú. Iṣẹ́ ọ̀fẹ́ tún jẹ́ ọ̀nà kan láti fi ìmọ̀ra tàbí ìrírí mi fún àwọn ènìyàn tí ó nílò rẹ̀ kí wọ́n lè ní ìtara rere pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe fún wọn. Ni gbogbo ìgbà, mo ní ìtara púpọ̀ nígbà tí mo bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ó máa ń ràn mí lọ́wọ́ láti ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú gbogbo ènìyàn, láti kọ́ ẹ̀kọ́ tuntun, àti láti ní ìtara rere fún ọjọ́ iwájú mi. Ìrírí iṣẹ́ ọ̀fẹ́ tún ń kọ́ mi láti jẹ́ ẹni tí ó ní sùúrù, tí ó sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti ìtara. Ní ìparí, iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi. Ó tún jẹ́ ọ̀nà kan láti fi hàn pé mo ní ìtara rere pé wà. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀.